Mo máa ń fọ aṣọ mi ní ìparí ọ̀sẹ̀. Ìyẹn ni ọjọ́ ìsinmi. Ni ọjọ́ tí mi ò bá lọ ibi iṣẹ́, màá fọ àwọn aṣọ mi àti àwọn nǹkan yókù láti jẹ tó jẹ́ bí ìmọ́tótó ilé àti ìmọ́tótó ara. Èléyìí jẹ́ àwọn ohun tí mo máa ń fi ọjọ́ òpin ọ̀sẹ̀ mi ṣe. Iyán weekend láti fọ aṣọ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fín tùràrí dáadáa. Mo jẹ́ èèyàn tó fẹ́ràn tùràrí gẹ́gẹ́ bí ọ̀gá ilé iṣẹ́ àbí ẹni tó fẹ́ràn fáàrí. Mo máa ń fín tùràrí sí yálà inú ilé mi ni, inú mọ́tò mi ni àti sí ara mi tí mo bá ń lọ síbi iṣẹ́. Kódà nígbà mìíràn, mo máa ń fín tùràrí sínú ọ́fíísì mi láti máa mú òórùn àbídùn wá dáradára. Mo fẹ́ràn tùràrí lọ́pọ̀lọpọ̀, mo sì máa ń lò ó sí ara àti aṣọ mi.

Ah! Iwà ìṣòwò mi ó dára dáradára gẹ́gẹ́ bí àwọn alábàárà mi ṣe máa ń sọ. Mo ní ìwà ìrẹ̀lẹ̀ sí àwọn alábàárà mi, mo sì máa ń ṣe àpọ́nlé fún wọn dáadáa. Kódà mo máa ń ṣe àbẹ̀wò sí àwọn alábàárà mi láti jẹ́ alábàárà dáadáa. Iwà ìṣòwò mi dára, ó ṣe rẹwà gẹ́gẹ́ bí àwọn alábàárà mi gan-an. Paapaa ṣe máa ń sọ fún àwọn alábàárà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun dáadáa. Bọ́yá yálà nínú ilé tí mò ń gbé ni àbí ní mọ́tò tí mò ń lo. Bọ́yá ní òpin ọdún, mo má ń ṣe ìsọdọ̀tun iyàrá mi nípa kí n pààrọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan nínú yàrá mi, mo sì máa ń pààrọ̀ mọ́tò tí mò ń lo náà tí máa sọ di ọ̀tún. Bẹ́ẹ̀ni ẹ̀rọ ayárabíàṣá mi náà, mo máa ń sọ di ọ̀tun.

Mo jẹ́ èèyàn tó máa ń ra epo sí ọkọ̀ mi ní òpin ọ̀sẹ̀. Máa ra epo sí ọkọ̀ mi, màá sì ri dájú pé epo yìí kún inú táǹkì ọkọ̀ mi dáadáa tí yio máa tó mi lò láti fún odidi ọ̀sẹ̀ kan láì ya ilé epo rárá. Eléyìí ni ọ̀nà tí mo ṣe máa ń gba ra epo sí ọkọ̀ mi. Mo máa ń ri dájú pé mo ra epo sí táǹkì mọ́tò mi tó kún dára dára.

Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ orin, mo máa ń kọ orin dáadáa. Boyà orin tí àwọn olórin tí mo fẹ́ràn tó bá ti kọ. Boyà, yálà mo bá ń ṣíṣe ilé ni àbí mo bá ń ṣe iṣẹ́ ọ́fíìsì ni láti máa funra mi, láti máa mú orí ara mi yá dáadáa. Orin jẹ́ àwọn nǹkan tí mo máa ń ṣe tó sì máa ń mú orí mi yá tó sì máa ń mú iṣẹ́ mi yá dáradára.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun ni ọjọ́ àlàmísì. Ọjọ́ àlàmísì jẹ́ ọjọ́ tí a máa ń ṣe ìkojọpọ̀ iṣẹ́ tí a ṣe tá a sì mọ́ lọ́ ń sọ̀mit e. Àwọn tó jẹ́ òṣìṣẹ́ tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn simi, wọ́n á ṣe iṣẹ́ tí wọ́n ṣe, wọ́n á kó wá fún èmi tí èmi yóò sì kó lọ fún ẹni tó jẹ́ ọ̀gá fún èmi.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìméèlì àìwúlò dára dára. O jẹ́ ǹkan tí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n máa ń ṣe, wọ́n máa ń ṣe àtẹ̀ránsẹ́ rẹ̀ sí orí ìméèlì mi. Yálà, àwọn ǹkan tí e ṣẹ́ mi ni mo béèrè fún ni ohun ló pọ̀jù tó de jẹ́ kó wúlò fún mi ráárá. Láti ibi tí mi ò mọ̀, màá máa rí àwọn ìméèlì yi tó máa wọ inú inbox mi lọ́pọ̀lọpọ̀ tí mo sì máa ń parẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìtàn, mo sì máa ń ṣe iṣẹ́ ìtàn dáadáa. Iṣẹ́ ìtàn jẹ́ ara àwọn iṣẹ́ tó sì jẹ́ iṣẹ́ tó máa ń mú owó wọlé fún mi ju eléyìí tí mo bá ṣe ní inú ilé lọ. Torí iṣẹ́ ìtàn tí mo máa ń ṣe gẹ́gẹ́ bíi onímọ̀ ẹ̀rọ, táà sì máa ń ṣe páìpù. Páìpù táà máa ń ṣe ju ní eléyìí táa máa ń ṣe ní ìtà táa máa ń fi gbé omi káàkàkiri àdúgbò tàbí ìlú sí ìlú àbí ìletò sí ìletò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àtẹ̀gùn dáadáa gẹ́gẹ́ bí ilé iṣẹ́ mi ṣe jẹ́. Ilé iṣẹ́ mi jẹ́ ilé alágbèéká tó jiyàn pẹ́tẹ́ẹ̀sì tó sì jẹ́ pé òkè ni ilé, ilé iṣẹ́ tèmi gangan wà. Máa gun àtẹ̀gùn láti ìsàlẹ̀ láti dé òkè gẹ́gẹ́ bí ibi tí yàrá iṣẹ́ tèmi gangan wà. Mo fẹ́ran gun àtẹ̀gùn dáadáa, mo sì máa ń gùn lójoojúmọ́

Ìgbónájẹjẹ tí mo fẹ́ràn nínú yàrá mi, ó jẹ́ ìgbónájẹjẹ ìwọ̀ntúnwọ̀nsì tí kò ní pọ̀jù, tí kò sì ní kéré jù, tí ó jẹ́ ìwọ̀ntún ìwọ̀nsí láti de ìnà ìdààmú ara. Mo ṣì fẹ́ ìwọ̀ntúnwọ̀nsì réré, ó jẹ́ nǹkan tó máa ń fún mi ní okun àti agbára. Yálà, mo ṣẹ̀ṣẹ̀ dé láti ilé ìgbafẹ́ ni àbí ilé ibi iṣẹ́ mi, àbí tí mo bá lọ sí pápá ìṣeré.

Mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn nísìn. Ó ti tó ọdún mẹ́ẹ̀dógún nígbà tí mo sì wà ní kọ́lẹ̀ẹ̀jì. Tí a bá ń bọ̀ láti ilé ìwé, ìgbà mìíràn a ti máa ń ná owó wa tán. Owó tó bá ṣekù ní ọwọ́ wa, a máa fi pamọ́ fún ọjọ́ mìíràn, a máa wá gun ọkọ̀ akẹ́rù tó máa gbé wa dé ilé wa àbí, àbí ibi tó bá súnmọ́ ilé wa tí a ó sì fi ẹsẹ̀ riń iyòókù dé ilé.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó bá ṣẹ́ kú torí mo kórìíra kí n máa da oúnjẹ nù lọ́pọ̀lọpọ̀. Fún idi eyì, tí mo bá jẹ oúnjẹ kú lánàá tó bá di àárọ̀ yìí báyìí, mà á gbe sínú ẹ̀rọ tó máa bá mi mú gbóná padà tó sì máa bá mi sọ di ọ̀tún. Gẹ́gẹ́ bí oúnjẹ tí mo jẹ ní àárọ̀ àná eléyìí tó ṣẹ́ kú ni mo jẹ nígbà tí mo dé láti ibi iṣẹ́ tí mo sì gbé sínú ẹ̀rọ tó máa bá mi mú gbóná padà.

Bẹ́ẹ̀ni, mo ti bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ nígbà tí mo wà ní ẹnu iṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, tí mo sì ń rí àdojúkọ tó ju ọpọlọ mi lọ tó ju nǹkan tí mo mọ̀ lọ. Ní di ẹ̀yìí, mo tọ onímọ̀ ẹ̀rọ lọ ti mo mọ̀ pé ó jẹ́ asíwájú fún mi ní ẹnu iṣẹ́ mi, mo sì lọ bá a láti fún mi ní ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ sí ìṣòro ìdojúkọ mi lẹ́nu iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ wọ ohun ọ̀ṣọ́ sára dáadáa gẹ́gẹ́ bí Ọ̀gá ilé iṣẹ́. Ohun ọ̀ṣọ́ yálà bí ẹ̀gbà ọrùn, ẹ̀gbà ọwọ́ àbí òrùka ọwọ́. Mo máa ń lò ó dáadáa àti fìlà orí. Tí mo bá wọ aṣọ tó jẹ́ aṣọ ìbílẹ̀, mo sì máa ń lo fìlà tó jẹ́ fìlà gọ̀bi. Tí mo bá wọ aṣọ tó jẹ́ aṣọ ìgbàlódé, mo máa ń lo fìlà tí a mọ̀ sí fìlà bentigọ̀ọ́. Mo fẹ́ràn nǹkan ọ̀ṣọ́ dáradára, kì í máa ń lo sára gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn fààrí.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn tó mọń na ara dáradára. Ajaja ní ọjọ́ òpin ọ̀sẹ̀, boyà bí Satide àbí Sunday tí mi ò bá lọ ibi iṣẹ́, màá ṣ ìnara jáde dáradára láti ṣe àlékún fún okun àti agbára mi, láti ṣe ìlera fún, fún ara mi. Iyẹn ni ọ̀nà tí mo ṣe mọń ṣe gbà ṣe ìnara dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀. Mo sì fẹ́ràn kí n mọ máa ṣe iṣẹ́ ọ̀fẹ́ láti fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí mo mọ̀ pé wọn ò ní agbára láti san owó iṣẹ́ mi. Mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn mìíràn dáradára. Yálà ẹbí ni àbí ará àbí ojúlùmọ̀ láti fi ṣe ìrànlọ́wọ́ fún wọn di láti fi ṣe, láti fi mú wọn mọ iṣẹ́ tí mò ń ṣe, ó mọ adùn tó wà níbí iṣẹ́ mi láti fi ṣe ìpolówó ọjà fún wọn.

Mo ṣe, nǹkan tuntun jẹ́ nǹkan tí mo máa ń kọ ní ojoojúmọ́. Kódà àná mo sì kọ ǹkan tuntun kí n tó kúrò ní ibi iṣẹ́ mi. Torí iṣẹ́ tí mò ń ṣe o jẹ́ iṣẹ́ tó jẹ́ a máa sọ ṣe ìsọ̀dí ọ̀tún. Daradara ní ọ̀nà kan àbí kejì ojoojúmọ́ ni mo máa ń ṣe ìwọ̀n kọ ǹkan tuntun kalẹ̀ tó jẹ́ bí àkọsílẹ̀ fún iṣẹ́ mi. Kódà àná mo sì kọ ǹkan tuntun ní alẹ́ kí n tó kúrò ní ibi iṣẹ́

Ètò ìdárayá mi ó jẹ́ ètò ìdárayá tí kò kúni lára tó sì jẹ́ ìwọ̀ntún ìwọ̀n sí. Gẹ́gẹ́ bí i kí n gbá tébú tẹníìsì aláfọwọ́gbá àbí kí n sá eré ìnára jáde díẹ̀díẹ̀. Ó jẹ́ ǹkan tí ó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì tí kò kí ń ní mí lára tó sì jẹ́ ohun tó máa ṣe àlékún àti ààbò fún ẹ̀yà ara mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà nípa kí n ṣe ìmọ́tótó àkókò, kí n ṣe ìmọ́tótó àyíká àti ìmọ́tótó inú ṣọ́ọ̀bù mi fún ọjà mi láti le wà ní ọ̀tún, àti láti lè mú àwọn kọ́sítọ́mà mi kí ń le mú wọn ní oríyá láti ya ọ̀dọ̀ mi wá ra ọjà. Tí wọ́n bá rí ìmọ́tótó ọ̀dọ̀ mi ló máa mú wọn wá ya ọjà ní ọ̀dọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo ti fún ni ní ẹ̀jẹ̀ rí. Mo fún àbúrò mi ní ẹ̀jẹ̀ rí nígbà tí ó ń rọbí ní hósipítù tó sì nídìí ẹ̀jẹ̀ láti fi ṣe, aì, ìdáàbòbò ẹ̀mí ara rẹ̀. Mo fún un ní ẹ̀jẹ̀. Mo sì tún fún un ní ẹ̀jẹ̀ náà nígbà tí ó rẹ ọmọ rẹ̀ náà. Mo fún won ní ẹ̀jẹ̀ ní àìmoye ìgbà. Mo sì fún àwọn ẹlòmíràn náà ní ẹ̀jẹ̀.

Bẹ́ẹ̀ni, mo wọ gílàsì sí ojú gẹ́gẹ́ bí àkókò yìí tó jẹ́ ìgbà eruku. Mo máa ń wọ gílàsì sí ojú láti de ìnà ìnàkòkòrò àti iyẹ̀pẹ̀ àti ẹrúkú tó fẹ́ kà kàkirí nígbà ọyẹ́ yìí. Mo máa ń wọ gílàsì sí ojú nígbà kú ìgbà tí mo bá ń jáde, à sì tún rí gẹ́gẹ́ bí ọ̀ṣọ́, gẹ́gẹ́ bí Ọ̀gá ilé iṣẹ́ tí mo jẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga nígbà tí mo bá wà ní, ẹ́, ilé, ilé ìdárayá. Mo máa ń ṣe yoga láti mú àwọn ibi kọ̀ọ̀kan nínú ara mi ṣe, bó ṣe wù mí, bó ṣe, bó ṣe fẹ́, bí mo ṣe fẹ́ kórí. Mo sì máa ń ṣe yoga dáadáa tí mo bá lọ sí ilé ìdárayá bíi gym centre.

Mo wà ní òpó ayélujára bíi méjì, bíi MTV, Facebook, mo sì máa ń ṣe YouTube náà. Àwọn ohun tí mo máa ń ṣe ní òpó ayélujára yìí ni mo máa ń ṣe ìpolówó ọjà mi, ó sì máa ń bá àwọn èèyàn mi sọ̀rọ̀ níbẹ̀. Mo máa ń wo, mo máa ń wo ìròyìn tó ń lọ ní àgbáyé lórí rẹ̀ náà.

Mo máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ nípa kí n wá, kí n wá wúlẹ̀wúlẹ̀ ìṣòro náà torí ọjọ́ mi tí máa wá wúlẹ̀wúlẹ̀ ìṣòro tí mo mọ ohun tó fa ìṣòro náà. Lẹ́yìn ìgbà yẹn, lẹ́yìn ìgbà náà ni màá wá wá, màá wá wá àbáyọ sí ìṣòro náà tí ń bá dẹ̀ sí i tán, màá tún un wọjọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlò nǹkan. Yálà, aṣọ ni àbí bàtà. Ìgbà mìíràn wà tó jẹ́ pé màá wọ bàtà mìíràn ní àná, màá sì tún wọ̀ ọ́ ní ọjọ́ kejì náà. So mo máa ń ṣe àtúnlo ǹkan fún ìdí kan àbí kejì. Bọ́yá mo rí pé bàtà yẹn òún lọ́ bá aṣọ bí méjì mu. So tí mo bá wọ aṣọ yẹn lónìí tí mo wọ bàtà yẹn, tó bá di ọjọ́ kejì tí mo wọ aṣọ mìíràn, mo tún lè wọ bàtà yẹn náà pẹ̀lú rẹ̀

Mo máa ń ṣe àyẹ̀wò ìméèlì mi ní ìgbà kú gbà. Nítorí pé ìméèlì jẹ́ ọ̀nà kan gbòógì tí àwọn alábàrá mi àbí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi tí wọ́n fi máa ń bá mi sọ̀rọ̀. Fún idi eyì, mo máa ń wo ìméèlì mi ní bí iṣẹ́jú márùn márùn tàbí mẹ́wàá mẹ́wàá síra wọn. Ní-- fún idi eléyìí, mi ò fi wí wo ìméèlì mi ṣeré rárárárára. Mo máa ń wo bí iṣẹ́jú márùn márùn sí mẹ́wàá mẹ́wàá síra wọn.

Mo fẹ́, mo jẹ́ èèyàn tó máa ń lọ sí ọjà dáradára láti lọ ra àwọn èròjà, nǹkan ọbẹ̀ àbí àwọn nǹkan tí a bá ṣe àfẹ́kù rẹ̀ ní ilé. Mo sì lọ sí ọjà ní aṣálẹ́ àná tí mo lọ ra àwọn nǹkan kọ̀ọ̀kan tí a ṣe àfẹ́kù rẹ̀ ní ilé gẹ́gẹ́ bí nǹkan tó wà ní inú kíṣìnì wá.

Mo rìn ìrìn-àjò lọ fún iṣẹ́ ní bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn láti ìpínlẹ̀ mi lọ sí ìpínlẹ̀ kejì tí mo lọ ṣe iṣẹ́ ní, ní Coca-Cola Company, ní company àwọn tó ń ṣe Coke. Fún díẹ̀ yìí, èyí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni mo ti rìn ìrìn-àjò fún iṣẹ́ kẹ́yìn.

Rárá o, mi ò kí ń jẹ gúọ̀mù. Ó jẹ́ ǹkan tí mo lòdì sí tí mo sì máa ń kọ̀ fún àwọn tó jẹ́ ọmọ mi lóbìnrin láti máa máa jẹ́. Mi ò kí ń jẹ gúọ̀mù rárá torí mi ò fẹ́ràn adùn gúọ̀mù àti mìnsìmìsìn tí ó máa ń ṣe ní ẹnu. Bẹ́ẹ̀ ni mo sì ṣe ní èwọ̀ fún àwọn ẹbí mi.

Àwọn tí mo fẹ́ràn jù ni àwọn ẹbí mi: ìyàwó, ọmọ, ìyá mi, àti bàbá tó bí mi lọ́mọ. Bákan náà, mo fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi náà àti àwọn alábàjọ́ òṣìṣẹ́ pọ̀ mi tí mo sì máa ń fi ìfẹ́ hàn sí wọn nípa kí n máa ń pe wọ́n lórí fóònù àbí kí n lọ mọ iyè wọ́n wò ní ilé kí n máa wo àlàáfíà wọn.

Ìrántí ìgbà èwe mi tó sì wà nínú làákàyè mi láéláé ni ìgbà tí a fi kéré ta fi lọ́ máa ń, ií ta máa ń lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan wà lẹ́gbẹ̀ẹ́ àdúgbò wa ta máa ń lọ síbẹ̀ láti lọ gbá bọ́ọ̀lù. Ó ní odò kan tó jẹ́ odò ilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ wa náà tí a ti lọ máa ń wẹ̀. Mi ò lè gbàgbé ọjọ́ tí a lọ wẹ̀ tí odò gbé ìkan lára àwọn ọ̀rẹ́ mi lọ kékeré. Mi ò lè gbàgbé ọjọ́ náà láéláé.

Mo kẹ́yìn, sunkún kẹ́yìn nísìnyí gẹ́gẹ́ bí, bí ọdún méjìlá sẹ́yìn nígbà tí mo ṣe, tí mo pàdánù ìyá tó bí bàbá mi, torí ìyá náà jẹ́ ìyá tó fẹ́ràn mi púpọ̀. Ọ̀dọ̀ rẹ̀ ni mo sì gbé dàgbà pẹ̀lú àwọn ọmọ ẹ̀gbọ́n àti ọmọ àbúrò. Ó kó wa pọ̀, ó sì fi ìfẹ́ hàn wá lọ́pọ̀lọpọ̀. Ní ọjọ́ tí mo gbọ́ pé ìyá náà jáde láyé bí ọdún méjìlá sẹ́yìn ni mo sunkún kẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Mo ní ago ọwọ́ lórísìíríìsí gẹ́gẹ́ bí silver àti gold. Mò ń láìkì ago ọwọ́ dáadáa gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn fáàrí àti bí ọ̀gá ilé iṣẹ́. Ó sì jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù lára ẹ̀bùn tí èèyàn lè fún mi tí inú mi á sì dùn sí. Yálà mọ́ n ṣe ọjọ́ ìbí ni àbi okan wu èèyàn kó fún mi ní ẹ̀bùn.